Ṣé owó tí ò ń gbà dára tó? Ó dára àmọ́ tí mo bá rí síi, mo fẹ́ kí ń rí síi, owó kò kí n tó, ṣé ó tó bá pọ̀ sí i náà, kò burú jú, mo nílò owó síi.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tó máa ń fún wa ní ìtara ní ibi iṣẹ́ ni owó tí a ó rí gbà lẹ́yìn ìṣe tí a bá ṣiṣẹ́ tán. Owó ni ó máa ń fún ni ní ìtara láti ṣiṣẹ́ síi.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé mi lọ́sọ̀ọ̀sẹ̀ bí i ẹẹ́mẹ́ta ló má ń bọ́ sí. Tí a bá ti ṣe ìpàdé ní ọjọ́ kíní, a ṣe ní ọjọ́ kejì àti ní ọjọ́ kẹta.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Kò sí ìgbà tí èèyàn o le ra epo sínú mọ́tò tí epo tó wà níbẹ̀ bá ti lọ sí ilẹ̀. A ó ra ìmí sínú mọ́tò, kò sí ìgbà tí èèyàn le ra epo.

Ní ìgbà wo ni o má n gé irun rẹ? Tó bá ti pé ọ̀sẹ̀ méjì ni mo má n sábà gé irun. Àmọ́ kò sí ìgbà tí eyan ò le gé, kò sí ìgbà tí eyan ò le tún irun ṣe. Àmọ́ ọ̀sẹ̀, ọ̀sẹ̀ méjì.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn lẹ́ẹ̀kọ̀ọkan. A lè fọn ní ìgbà tí ó bá ti wúwa. Mo mọ̀ bí a ti ń fọn ní ẹ̀kọ̀ọkan, ní àárọ̀, lọ́sàn àbí ní alé.